Ìbéèrè rẹ ni Ǹjẹ́ ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jì. Bẹ́ẹ̀ ni ó rọrùn, àmọ́ ó ní ṣe pẹ̀lú irú àwọn ènìyàn tí mo bá ń darí. Tó bá jẹ́ àwọn ènìyàn tí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa wọn àbí tí mo mọ̀ nǹkan tí mo fẹ́ sọ pẹ̀lú wọn, ó máa ń rọrùn fún mi gidi gan láti darí wọn.

Ìbéèrè rẹ ni, ǹjẹ́ mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrànwọ́ fún àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Fun àpẹẹrẹ àwọn ènìyàn tí mo bá rí lálá kọ́kọ́ bí àwọn ènìyàn tí mi ò bá mọ̀ tẹ́lẹ̀ rí, mo má ń ṣe ìrànlowọ́ fún wọn lọ́pọ̀ igbà, mo lè bá wọn gbé ẹrù tàbí kí n júwe ọ̀nà fún wọn.

Mo fẹ́ràn ìbéèrè rẹ̀ yìí gan. Ìbéèrè náà ni, “Ǹjẹ́ mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan?” Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti ṣe ètò ǹkan lẹ́sẹẹ lẹ́sẹẹ. Lọ́nà tí ó gbà rùn mi lọ́rùn. Lọ́pọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣe ǹkan, mo má n rí i dájú pé mo n ṣe ètò rẹ̀. Kótó di pé màá ṣe oun náà kó lè bá à ní ìyànjú àti ìtumọ̀. Láláì fún mi ní wàhálà púpọ̀.

Ìbéèrè rẹ ní oṣù wo ni a bí mi? Oṣù tí a bí mi jẹ́ oṣù keje nínú ọdún. Taba ni ka kà lédè gẹ̀ẹ́sì. Oṣù kínní jẹ́ January, ìkejì jẹ February, ìkẹta jẹ March, ìkẹrin jẹ April, ìkarun jẹ May, ìkẹfà jẹ June, ìkéje jẹ July. Oṣù keje ọdún ni a bí mi, ìyẹn July.

Ìbéèrè rẹ ni nígbà wo ni mo kẹ́yìn lọ s'ọ́jà. Mi ò rí ìdí tí màá fi lọ s'ọ́jà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé gbogbo ohun tí mo nílò yálà, oúnjẹ tí mo nílò láti jẹ ni, owó tí mo nílò láti ná ni, tàbí àwọn ǹkan imìíràn tí mo nílò gbogbo rẹ̀ ló wà ní àrọ́wọ́tòo mi. Tí m bá ti jáde síta níìsín, màá ra oúnjẹ tí mo fẹ́ jẹ. Tí m bá rìn síwájú díẹ̀, mo lè ra àwọn ǹkan imìíràn tí mo nílò. So kò kí ń wú mi lórí láti sọ pé mo fẹ́ lọ sí ọjà láti lọ ra ǹkankan.

Ìbéèrè rẹ̀ yìí pamí lẹ́rìn gidi gan. Ìbéèrè náà ni, kín ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Háà! Ìrántí náà pọ̀ lóríṣiríṣi. Àmọ́ nígbà tí mo wà ní kékeré, mo rántí pé mo fẹ́ di ènìyàn tó ń fo, tó ń gbé ọkọ̀ òfuurufú fò lọ sí ìlú mìíràn. Èèyàn t'ólóyìnbo ń pè ní pilot.